Mo máa ń lo ìrọ̀rí. Ìrọ̀rí mẹ́ta ni mo máa ń lò kí n tó le rí oorun sùn. Ó jẹ́ nǹkan tó máa ń mú oorun kó rọrùn láti sùn fún mi. Ọrùn ò ní ro mí, ẹ̀yìn ò ní dùn mí, mo dẹ̀ máa rí oorun mi sùn dáadáa tí ọkàn mi dẹ̀ ma balẹ̀. Ìgbà tí mo bá máa jí báyìí ní kété báyìí, ara mi máa yá gágá. Ara mi máa yá gágá.

Mo jẹ́ ẹnìkan tó ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo máa ń tẹ̀lé ìlànà tó tọ́ àti ìlànà tó yẹ tí mo bá ń jẹun. Mi ò kí ń fẹ́ má sọ̀rọ̀ tí mo ní àkókò tí mo bá ń jẹun lọ́wọ́. Nítorí kí ata mó bá ṣapa mi ní orí. Mo máa jẹun, mo máa yó, mi de ní ro ọjọ́ nídi oúnjẹ, mi de ní sáré jẹun, kí ọ̀nà fún mi, kí má rọ oúnjẹ gba ọ̀nà fún mi. Mo máa jẹ díẹ̀díẹ̀ tó máa sọ̀kalẹ̀. Tó bá sọ̀kalẹ̀, màá tún mú omi síi kí oúnjẹ yẹn lè lọ sí ibi tó yẹ kó lọ ní àkókò tó yẹ kó lọ. Fún ìdí èyí, mo ní ìwà tó dára lọ́pọ̀lọpọ̀ ní ìgbà tí mo bá ń jẹun.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ oun tí mo fẹ́ràn láti máa jẹ. Tí mo bá fẹ́ jẹ kí ata pọ̀ níbí bẹ̀ kí wọ́n bá mi fi epo síi àti àwọn èròjà amóúnjẹ dùn. A! Tí mo bá jẹ ọkàn mi máa ń balẹ̀. Pápá jùlo tí mo bá ti e wá rí iyán tó fẹ́lẹ́ bí etí tí mo fi sí ẹ̀fọ́ mi tí mo jẹ, a! Tí mo wá fi ọtí ẹlẹ́rìndòdò tí mo fi tọ̀ ọ́ wálẹ̀, a! Inú mi ó dùn, ara mi máa yá gágá, ọkàn mi máa balẹ̀ pé mo ti jẹun. Ah! Mo gbádùn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ o. Kò dẹ̀ kí n da inù mi rú mi ní yàgbẹ́. Mi ò kí ń yàgbẹ́. Mi ò kí ń gbọ̀n ìgbẹ́ tí mo bá jẹ. Àwọn mi dẹ̀ máa ń sọ pé ó máa ń jẹ kí wọ́n gbọ̀n ìgbẹ́ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá jẹ, ọkàn mi máa ń balẹ̀ torí tí mo bá rí òkèlè tó lọ dáadáa, ah! Ó máa ń bá àwọn ago ara mi máa ń bá ṣiṣẹ́ gidi gan.

Èmi, mo jẹ́ èèyàn tó ga, ṣùgbọ́n gíga tí mo ga, mo máa ga tó bàtà ẹsẹ̀ márùn-ún láti ìsàlẹ̀. Gíga yìí dẹ ni mo fi jọ bàbá tó bí mi lọ́mọ. Bàbá tó bí mi lọ́mọ jẹ́ ẹni tó ga. Wọ́n jẹ́ èèyàn gíga. Ṣùgbọ́n ìyá mi ní ìdàkejì, ènìyàn kúkúrú ni màmá mi. Àwọn ò kí ń ṣe èèyàn tó ga rárá. Bàbá mi ni mo fi gíga jọ. Gíga ẹsẹ̀ gíga mí dè máa tó wíwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún láti ilẹ̀lẹ̀. Èèyàn gíga ni mí.

Ah! Mi ò kò lè rántí ìgbà tí mo gun ọkọ̀ akérò kẹ́yìn. Ọkọ̀ akérò, ah, mi ò lè rántí ìgbà tí mo gun torí mi ò fi bẹ́ẹ̀ gbá ti ọkọ̀ akérò yẹn. Wọ́n máa ń kó wàpọ̀, wọ́n máa kó wapọ̀ mẹ́rù. Mi ò dẹ̀ ní ríbi jókòó dáadáa tó máa tẹ mi lọ́run. Fún ìdí èyí, mi ò kàn lè rántí ìgbà tí mo gun ọkọ̀ akérò kẹ́yìn. Mi ò lè rántí rárá torí mi ò kí ń ṣe ẹni tó máa ń fẹ́ràn láti máa gun. Tí mo bá fẹ́ lọ sí ìrìnàjò, mo níìfẹ̀ láti máa gun ọkọ̀ tó jẹ́ pé kò sí ẹ̀rù nínú ẹ̀. Mo dẹ̀ máa jókòó dáadáa tí atẹ́gùn àlàáfíà máa fẹ́ sí mi níbikíbi tí mo bá jókòó sí torí àwọn òpópónà gan kò kí ń ṣe nǹkan tó da. Tí mo bá tún wá lọ gun ọkọ̀ tí ó kó èrò, ó máa jẹ́ kó fa ìnira àbí ìdíwọ́ fún mi.

Mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní òun ni adìẹ àti tòlótòló. Nígbà tí mo bá máa ń rí wọn, inú mi máa ń dùn. Mo dẹ̀ máa ń fún wọn lóúnjẹ. Mo máa ń jẹ́ kí wọ́n jẹun kí inú wọn dẹ́ dùn dáadáa. Torí tí mo bá rí wọn, á, inú mi má ń dùn gan. Lápa júlọ bí wọ́n ṣe máa ń tẹ̀lé mi tí wọ́n bá rí mi tí mo bá gbé oúnjẹ dání. Ó jẹ́ nǹkan tó máa ń wú mi lórí tó jẹ́ pé inú mi má ń dùn nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀. Fún ìdí èyí, àwọn ẹranko ọ̀sìn tí mo ní àwọn ni àwọn adìẹ àti tòlótòló. Inú àgbàlá wa ni mo dé kó wọn sí. Tí àsìkò àti sún bá tó fún wọn, ó ní ìyàrá kékeré kan tí mo kọ́ fún wọn. Wọ́n dẹ̀ máa lọ síbi ibẹ̀. Wọ́n máa lọ jókòó. Wọ́n máa fi ara pamọ́ síbẹ̀. Mo nífẹ̀ẹ́ sí àwọn ǹkan ọ̀sìn tí mo ní. Mo nífẹ̀ẹ́ sí wọn lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo fẹ́ràn rẹ̀ nítorí tí mo bá lọ ó ní àwọn ẹ̀kọ́ tó yèkoro nípa ìsẹ̀mbáyé tí mo máa ń kọ́ láti bíbẹ̀. Nígbà tí mo bá lọ, mo máa kọ́ àwọn nǹkan, mo dẹ̀ máa rí àwọn ohun mèremère tó máa ń jẹ́ ìwúrí fún mi. À, mo nífẹ̀ẹ́ sí i, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ó jẹ́ ohun kan tó máa ń mú inú mi dùn.

Mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìgbà tí wọ́n sọ fún mi pé wọ́n ti dáná tán. Mi ò dẹ tètè kúrò nílé ní ìgbà tí mò ń níṣe pẹ̀lú àkókò tí mò ń ṣe èsì ìdágbére ní ilé ẹ̀kọ́ gírámà. Ìwé kíkà tí mò ń ka ó ti gba ọkàn mi dé bí wí pé mi ò rántí láti lọ sí ilé oúnjẹ. Àh! Ìṣẹ́ gbò mi mú, Ìṣẹ́ gbò mi mú. Ní ìgbà yẹn ni mo mọ̀ pé ó jẹ́ ìgbà kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ. Àìjẹ́bẹ̀ mo máa ń jókòó, mo dẹ̀ máa ń dáná mi ni. Àmọ́ ìgbà yẹn, àh! Mo ní láti lọ sí ilé oúnjẹ torí kò sí àkókò fún mi láti ṣe pé bóyá mo fẹ́ dáná nínú ilé ìdáná mi. Mi ò ní àkókò yẹn nítorí, ẹ́ èto èsì ìdánwò tí mò ń ṣe lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ gírámà.